Ní àná nítorí ibi iṣẹ́ mi jẹ́ ibi tí a ti máa ń kọ́ nǹkan tuntun ní ojoojúmọ́. Nítorí náà ní ìwoyi àná, mo kọ́ ǹkan tuntun torí pé ibi iṣẹ́ mi ojoojúmọ́ ni a máa ń kọ́ ǹkan tuntun dáadáa àti ní àsìkò tígbà tí ó bá yẹ.

Èmi fẹ́ràn oṣù Kejìlá nínú ọdún, nítorí pé ó jẹ́ oṣù tí afẹ́fẹ́ yẹyẹ àti ìgbà tí ìparí ọdún jẹ́, àti àwọn oríṣìíríṣìí àjọ̀dún tí a máa ń ṣe. Òun ló jẹ́ kí n fẹ́ràn oṣù Kejìlá nínú gbogbo oṣù tó wà nínú ọdún. Bẹ́ẹ̀ ni.

Rárá o, èmi ò jẹ́ ẹni tí kò jẹ ẹran. Nítorí pé ẹran jẹ́ ohun aládùn, òhun ló dé máà ń fún wa ní okun àti agbára, ó sì máa ń fún wa ní nǹkan pàtàkì nínú àwọn nutrientì eléyìí tí ó wà lára wa, ìyẹn bí protein. Nítorínà ẹran jẹ́ nǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀.

Ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn ó ṣe dáadáa, nítorí pé mo ti lọ ń kọ́ láti mọ bí a ti ṣe ń ṣe iṣẹ́ dáadáa ní ẹnu jọ́ mẹ́ta yìí. Nítorí náà, ìgbà tí mo máa wá tún ṣe ìgbéyàwó rẹ̀ jẹ́ nǹkan tó ṣe dáadáa tí ó sì dára ju ti àtẹ̀yìnwá lọ.

Àjọyọ̀ ọjọ́ ìbí mi jẹ́ ǹkan tí mo máa ń ṣe, ṣùgbọ́n mi ò kí ń ṣe ní oní pẹrẹ àbí oní bàtàbàǹta. Ó jẹ́ eleyii tí mo máa ń ṣe nínú ilé ara mi àbí tí màá gbé ra mi jáde tí màá lọ jẹun tó bá wù mí nítorí ọjọ́ ìbí mi jẹ́ ọjọ́ tí oye kì n gbádùn.

Rárá o, èmi kò fẹ́ràn oúnjẹ ní òpópónà, nítorí oúnjẹ òpópónà jẹ́ oúnjẹ tí ó lè ṣe ni ní ìjàmbá. A kò mọ̀ ibi tí wọ́n ti se, àbí àwọn nǹkan tí wọ́n fi ṣe, àbí irú ìwà ìdẹ́tí tí ó lè ṣẹlẹ̀ nítorí pé ó ṣòro láti jẹ ẹ́. Nítorínà rárá mi ò kí jẹ oúnjẹ òpópónà.

Bẹ́ẹ̀ni, ohun ọ̀ṣọ́ jẹ́ nǹkan tó mo fẹ́ràn jù, tí mo sì fẹ́ràn dáadáa bí i yẹtí àbí ẹ̀gbà ọrùn. Àwọn eléyìí ni mo fẹ́ràn jùlọ nítorí pé ó máa ń mú kí àyàn kí ó yọ jáde dáadáa. Nítorí náà, mo fẹ́ràn ohun ọ̀ṣọ́ sára.

Èmi fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ ju ti ìrọ̀lẹ́ lọ, nítorí pé ìmọ́lẹ̀ òwúrọ̀ ó jẹ́ eléyìí tó má a ń fẹ́ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà Ìyẹn kò tún mọ̀ pé ti ìrọ̀lẹ́ ò rí bẹ́ẹ̀ o, ṣùgbọ́n mo fẹ́ràn ti òwúrọ̀ nítorí ó ń mú bí i pé nǹkan ọ̀tún ṣẹlẹ̀.

Ó ti ṣe díẹ̀ tí mo ti rin ìrìnàjò fún iṣẹ́ nítorí pé àwọn nǹkan tí mo nílò ní ọ̀pọ̀ ìgbà wọ́n jẹ́ nǹkan tí mo lè rí ní ìtòsí mi. Nítorí náà mi ò nílò láti tira ka láti lọ máa ra nǹkan níbi tó jìn, mo máa ń rí níbi ọ̀dọ̀ mi.

Kọ̀mpútà tí à ń pè ní ThinkPad ni mo ní, tí production sì jẹ́ ti Dell. Ó jẹ́ kọ̀mpútà tó ṣe wí pé ó ṣòro láti rí, kò jẹ́ ǹkan tó wọ́pọ̀ rárá àti rárá, nítorínà irú kọ̀mpútà tí mo ní nìyẹn, àbí laptop la máa pè méjèjì sá.

Mo máa ń rí ìpèsè ohun èlò nípa lílo ọ̀rá fún rara mi. Nítorí a ti máa yá ti àwọn ẹlòmíràn ó ṣòro gidi gan, tí báwa lọ bàjẹ́ ńkọ́ àbí tí ǹnkan bá ṣe. Nítorínà, mo máa ń nílò àti pèsè wọ́n fún rara mi. Mo dè lọ máa n rà wọ́n fún ara mi níbi tí mo bá ti lè ríra.

Rárá, mi ò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Ọkọ̀ ojú irin jẹ́ eléyìí tí mo máa ń rí tí àwọn ọ̀rẹ́ mi àtàwọn èèyàn tí mo mọ̀ sí sọ fún mi pé àwọn ti rìn pẹ̀lú rẹ̀ rí. Ṣùgbọ́n èmi ti kalara mi, èmi ò sì rìn pẹ̀lú rẹ̀ rí o. Mo dì máa rìn lọ́jọ́ kan, bóyá a sọ pé báyìí bẹ̀rù ni àbí àìbì kítá.

Ìbéèrè yí jé èléyii tó dojúrú díẹ̀. Mo máa ń pín ohun náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tó bá ṣe yẹ ká ṣe pín. Ó depend lórí èèyàn tó bá fún wa àbí bó bá, ènì yen bá ṣe sọ pé ká jọ pín, ṣùgbọ́n a máa pín in lọ́nà tó tọ́ àtọ̀nà tí ó yẹ. Ìgbà míràn ewẹ́ dẹ̀ ni mo lè fún wọn ju bó ti yẹ lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Nítorí àwọn event àbí program kan ni mo ti lọ rí tí mo nílò àti bá àwọn ọ̀pọ̀ ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Nítorí náà bẹ́ẹ̀ ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè nígbà tí ó bá yẹ kí n ṣe bẹ́ẹ̀

Bẹ́ẹ̀ni mo ní ìwà tó dára tí ń bá ń jẹun, nítorí mo kórìíra kí ẹ̀yàn máa jẹun kí ẹnu rẹ̀ sì máa dún àbí kí ó máa fi síbi rẹ̀ se koko sí abọ́. Mà á sọ wípé níwọ̀nba mo ní ìwà tó dára nígbàtí mo bá ti ń jẹun ṣùgbọ́n elééyi ti mo lè sọ pé ó jẹ́ ìdàkejì rẹ̀ ni pé mo máa ń tẹ fóònù mi dáadáa tí n bá ti ń jẹun.

Èmi ò mọ̀ o. Nítorí èmi ò tí wọ ọkọ̀ òfurufú Nítorí náà mi ò mọ̀ bóyá mo fẹ́ràn láti jókòó sí fèrèsé nínú ọkọ̀ òfurufú àbí bẹ́ẹ̀ kọ́. Ṣùgbọ́n mo mọ̀ pé nígbàkigbà tí mo bá fẹ́ jókòó síbẹ̀ àbí tí mo bá máa rìn rìn àjò nínú rẹ̀, ẹgbẹ́ fèrèsé ní ilẹ̀ fèrèsé ni mo máa fẹ́ láti jókòó sí.

Oríṣìíríṣìí àwọn ìmọ̀ tuntun ni mò ń rí ní ojoojumo tí mo fẹ́ kọ́ fún ìṣe mi àti ríra àwọn irinṣẹ́ eléèyi tó jẹ́ ti ìmọ̀ tuntun àti ti ìgbàlódé tí n bá kọ́kọ́ ní irinṣẹ́ yẹn ó máa wúlò fún mi láti tètè sọ wípé mo fẹ́ kọ́ ìmọ̀ tuntun sí àwọn ìmọ̀ oríṣìíríṣìí tí mò ń rí lójoojúmọ́ eléèyi tí ó wù mí láti kọ́.

Èmi ò ní àkókò ìgbà kan ní pàtó tí mo máa ń jẹ oúnjẹ alẹ́. Ó depend lórí ìgbà tí n bá lọ síbi iṣẹ́ àbí tí n bá jàdé àbí tí n bá wà nílé. Ìgbà míràn mo lè jẹ ẹ́ ní kíákíá, ìgbà míràn dẹ̀ ní ó lè ti gbẹ́ kí n tó sọ pé mo fẹ́ jẹ oúnjẹ alẹ́. Nítorínà èmi ò ní àkókò àbí ìgbà tó jẹ́ pé ó ṣe pàtó tí mo máa ń jẹun alẹ́.

Bẹ́ẹ̀ni mò máa ń fi tùràrí. Tùràrí jẹ́ ǹkan tí máa ń mú kí ènìyàn rùn dáadáa, kí ènìyàn dé máa ṣẹ́ntì dáadáa. Nítorí náà mo máa ń fi tùràrí, ó lè ṣe oríṣìíríṣìí àbí tí àwọn ènìyàn bá gbò lára mi, wọ́n máa ń bèèrè pé irú tùràrí wo lo fẹ́ yìí? Àbí irú tùràrí wo lo fì yìí tó ṣe wípé ó lè máa n dà?

Rárá o, èmi ò kí ń máa sáré rárá àti rárá. Nítorí eré sísá jẹ́ ǹnkan tí ó lè mú kí o tètè ó rẹ̀ ẹ́. Ṣùgbọ́n nítorí náà mi ò kí ń sáré rárá àti rárá. Sugbon mo ní àwọn èeyan tó máa ń sáré, èmi ò bì kí tà rarà. Nítorí èmi ò ní ìfẹ́ nínú láti máa sáré.

Ká a sọ pé bóyá bí ìgbà méjì àbí ìgbà bí mẹ́ta ṣá ni mo máa n ní ìpàdé nínú ọ̀sẹ̀. Nítorí ó tún wá dependì lóri ìpàdé tí ó bá jẹ́. Ìgbà mí, mi ò kí n ní ìpàdé rárá. Tó bá ṣe ti iṣẹ́ ni, mi ò kí n ní ìpàdé lọ títí, nítorí mi ò kí n bá àwọn opo èèyàn ṣiṣẹ́. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé nítì mí, mo máa n ní ìpàdé.

Èmi ò ní àkókò pàtó tí mo ti máa lọ sùn. Ó di pẹ́ńdì lórí ìgbà tí mo bá parí iṣẹ́ àbí tó bá ṣe wípé ó ń kùn mí. Ìgbà mìíràn, ìwẹdẹ rìn ó le pẹ́. Ìgbà mìíràn ó delè ya kíákíá kí n tó sùn. Nítorínà mi ò ní pàtó ìgbà tó jẹ́ pé mo máa tẹ̀lé àbí àsìkò tí mo máa tẹ̀lé láti sùn.

Inú yàrá ìbùsùn ni mo fẹ́ràn jù nínú ilé. Nítorí pé èmi jẹ́ èeyàn kan tí ó fẹ́ràn láti máa dẹ̀gbẹ́lẹ̀lẹ̀ àbi láti máa sinmin dáadáa. Nítorí náà, yàrá ìbùsùn jẹ́ ìlera tí arugo púpọ̀ sí táwọn èèyàn bẹ̀ le è wọ. Bẹ́ẹ̀ni, nítorí náà mo like, mo dẹ fẹ́ràn yàrá ìbùsùn.

Èmi ò kí ń jẹ́ engineer àbí èmi ò dẹ́ kí ń ṣe engineer tó mọ ìṣòro ayárábiàṣá àbí ẹ̀rọ ayárábiàṣá. Nítorí náà, tó bá ní ìṣòro kí ìṣòro tí mo bá dó bí kọ nínú ẹ̀rọ ayárábiàṣá, èmi máa ń lọ sọ́dọ̀ àwọn engineer tí ó mọ̀ nípa ẹ̀rọ ayárábiàṣá láti ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera dáadáa, nítorí pé àwọn ẹ̀rọ ìlera wọ́n jẹ́ ẹ̀rọ ìlera tó ṣe wípé ó lè mú kí o ní ìdárayá dáadáa àti kí ara rẹ le, kí ara rẹ sì jẹ́ akata. Nítorí náà bẹ́ẹ̀ni mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera dáadáa.

Mo fẹ́ràn ojú ọjọ́ tí ó wálẹ̀. Mò dẹ̀ fẹ́ràn ojú ọjọ́ tó cool dáadáa, nítorí pé mi ò fẹ́ràn oòrùn púpọ̀. Nítorí oòrùn máa ń ba ojú jẹ́. Nítorí náà, mo fẹ́ràn ojú ọjọ́ tó cool, tó wálẹ̀, tó sì da gágá. Nítorí náà, àwọn eleyi tí mo fẹ́ràn niyẹn.

Oríṣìíríṣìí ǹkan ni mo máa ń ṣe kí n tó lọ sùn. Mi ò ní ǹkan pàtó tí mo máa ń ṣe kí n tó lọ sùn. Ìgbà mi mo lè wo fíìmù, ìgbà mi dẹ́ni mo dẹ lè ka ìwé. Nítorínà mi ò ní ǹkan pàtó láti máa ṣe tí máa sọ pé ó dá ǹkan tí mo ṣe ni tí mo fẹ́ lọ sùn.

Rárá o, èmi ò tíì gun ọkọ̀ ojú omi rí. Mo dè máa ń ṣe àyẹ̀wò láti sọ pé bóyá ọkọ̀ ojú omi la fẹ́ gùn àbí ẹkọ. Tó bá jẹ́ ọkọ̀ ojú omi ni, èmi ò dènì gun rárá. Nítorí pé èmi ò fẹ́ràn ojú omi rárá, àti rárá. Nítorí náà, mi ò gun ọkọ̀ ojú omi rí.

Rárá o, èmi o kí n bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀ àti máa bínú nígbà tí èèyàn bá wà nínú ọkọ̀. Ó ṣòro gidi gan ni nítorí pé orísìrísì àwọn èèyàn nì eeyan n bá pàdé ní ojoojúmọ́ tó bá lọ bínú tí nǹkan burúkú bá ṣẹlẹ̀ nko? Nítorínà rárá àti rárá èmi o kí n bínú nínú ọkọ̀.

Mo máa ń wo àwọn nǹkan tí mo bá nílò nítorí náà mo ki n tó máa ṣe àkópọ̀ fún ìrìnàjò mi tí bá fẹ́ lọ. Nítorí náà, òun ni mo máa ń ṣe, ni mo máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò mi nítorí ó nílò láti wá nǹkan tó nílò kó má gbàgbé ǹkankan rárá.

Rárá o, èmi ò kí ń kọ letter fún àwọn ènìyàn. Nítorí pé ó ní irú àwọn ènìyàn tí o lè kọ lẹ́tà fún. Tó bá jẹ́ pé fún àwọn nǹkan tí o nílò láti ṣe. Èhé, o lè nílò àti kọ lẹ́tà. Sùgbọ́n mi ò kí ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Mo máa ń send email àbí text message sí àwọn ènìyàn.

Rárá o, èmi ò tí ì lu etí mi nítorí pé lílu etí ó wá pẹ̀lú àwọn ìrora bí àwọn Yorùbá máa ń sọ “èèyàn tí ó bá fẹ́ fẹ́ oge, ó máa nílò láti jẹ ìrora”. Èmi ò sì fẹ́ràn láti jẹ ìrora rárá àti rárá, nítorí náà mi ò lu etí mi. Bẹ́ẹ̀ ni, mi ò lu etí rárá àti rárá.

Mo máa ń lo WhatsApp ni háàpù tí mo máa ń lò jù. Lẹ́yìn náà mo máa ń lo text message dáadáa nítorí mo máa ń sẹ̀ndì text message sí àwọn ọ̀pọ̀ ènìyàn. Bẹ́ẹ̀ na ní WhatsApp nítorí àwọn ènìyàn tí mo máa ń text wọ́n pọ̀ níbẹ̀. Nítorí náà, mo nílò háàpù láti máa text àwọn ènìyàn dáadáa.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo ṣe máa ń tọ́jú ara mi. Àkọ́kọ́ ni bí gbogbo ènìyàn ṣe ń tọ́jú ara wọn, bí a ti máa wẹ̀ dáadáa ní ojoojúmọ́. Mo máa ń tọ́jú ara mi láti máa wẹ̀ dáadáa ní ojoojúmọ́. Mo dè máa ń fi ìpara, mo máa ń fi ra gbogbo ara mi ní àtòkèdélé. Nítorí náà, mo máa ń tọ́jú ara mi dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà lóòrèkóòrè a ti máa mú kí ara mi yá.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ goọ̀mù dáadáa. Nítorí náà self àwọn kan ti mọ̀ wípé àǹtí yò ó àbí bọ̀dá yò ó, ó máa ń jẹ goọ̀mù dáadáa. Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ gúọ̀mù. Nítorí ìgbà mìíràn tí n bá fẹ́ ṣiṣẹ́ tí mo dẹ̀ ní nǹkan tí ó ní jẹ kí n sùn, mo lè máa jẹ goọ̀mù tó kó lè mú kí orí mi kí ó yí ji pepe.

Mo láìkì ọ̀rọ̀ apanilẹ́rìn-ín dáadáa. Tí èèyàn bá jẹ́ èèyàn tí ó máa ń panilẹ́rìn-ín, mo fẹ́ràn rẹ̀. So mo máa ń rẹ́rìn-ín dáadáa. Ó túmọ̀ sí pé tí èèyàn bá jẹ́ èèyàn kan tí ó fẹ́ràn láti máa sọ̀rọ̀ ẹ̀be dáadáa, mo máa rìnrín, ó máa mú kí n rẹ́rìn-ín dáadáa. Bẹ́ẹ̀ ni.

Rárá o, mi ò fẹ́ràn láti lọ sí ilé ìsẹ̀mbáyé nítorí ìgbàgbọ́ mi ò gbà yẹn láàyè àti wípé mo gbàgbọ́ nínú Ọlọ́run, baba ọmọ àti ẹ̀mí mímọ́. Nítorí náà gbogbo wọn àtijọ́ ti kọjá lọ, nítorí náà wọ́n ti da tuntun. Mi ò kí ń fẹ́ràn láti lọ sí ilé ìsẹ̀mbáyé rara àti rárá.

Mo ma n kojú ìdènà ọkọ̀ nígbà tí ó bá yẹ kí n kojú rẹ̀ náà ni. Nítorí pé tí mo bá mọ̀ pé ìdènà ọkọ̀ pọ̀, màá ya bọ́lẹ̀, màá yá fi ẹsẹ̀ mi ma rìn ọ́ kí n wá òrùkan ìrìn ẹlẹ́sẹ̀ méjì eléyìí tí ó lè gba ibi kékeré kọjá láti mú kí n kọjá lọ sí ibi tí n bá lọ.

Rárá o, mi ò kí ń wọ gíláàsì. Ṣùgbọ́n mo dè máa ń wọ gíláàsì. Nítorí pé mo jẹ́ èèyàn kan tó fẹ́ràn láti máa wọ gíláàsì. Ṣùgbọ́n ilé iṣẹ́ àwọn dókítà máa ń fún eyan, èmi ò ní yẹn. Ṣùgbọ́n eléyi tí mo máa ń rà dáadáa, mo ní yẹn tó pọ̀ díẹ̀ nítorí náà mo máa ń wọ gíláàsì.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn rẹ̀ ní ìwọ̀nba, nítorí pé mi ò fẹ́ eleyii tó máa ń mamú kí n ní dáadáa. Màá rọra síi ní ìwọ̀nba, ṣùgbọ́n mo fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀ ní ìwọ̀nba, nítorí pé kí atẹ́gun kí ó lè wọlé torí bí kólóbo ni ọkọ̀ tí eeyan bá dé pa, ó lè má mú kí eeyan le mi dáadáa. Nítorí náà mo máa ń fẹ́ràn àti ṣi.

Ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ jẹ́ ohun tí ó ṣe pàtàkì jù lọ nínú iṣẹ́ ọwọ́ àbí iṣẹ́ kí iṣẹ́ tí èèyàn bá ń ṣe. Nítorí náà, mo máa ń ṣe alábáṣiṣẹ́pọ̀ àti ìbáṣepọ̀ nípa pípè wọ́n àti mọ nǹkan tí wọ́n fẹ́ gangan kí n lè fún wọn ní àìsòkò àti áńsá.

Àka imoye ìgbà ni mo máa ń ra epo fún ọkọ̀ mi. Mó dẹ̀ máa ń rà á ní ìgbàkígbà àti ní àsìkò. Nítorí wípé eléyìí tí a wà yìí, epo ti wọ́n lọ́pọ̀lọpọ̀. Nítorí tó bá ti ẹ̀ jẹ́ iwọ́n bá wá lí tàbí tú lí ta, ó jẹ́ ǹkan tí inú mo máa dùn tí wọ́n sì máa nífẹ̀ẹ́ sí dáadáa.

Rárá o, èmi ò kí n mu coffee níbi iṣẹ́, tí n bá fẹ́ jí dáadáa máa jí, tí n bá fẹ́ sùn máa dẹ̀ sùn. Nítorí coffee jẹ́ nǹkan tí àwọn ènìyàn fẹ́ràn láti máa mu lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n tó ń ṣe ìjàmbá sí àgọ́ ara. Èmi dé fẹ́ràn ìlera ara mi dáadáa mi ò lè ṣe ìjàmbá síi, nítorínà mi ò kí ń mu coffee.

Mi ò ní ètò púpọ̀ fún ìparí ọ̀sẹ̀ bẹ́ẹ̀ yẹn, mo kọ̀ lè sun kí n dẹ̀ jí, kí n dẹ̀ simi dáadáa nítorí ọ̀sẹ̀ tó ń bọ̀ jẹ́ ọ̀sẹ̀ tó ṣe wípé iṣẹ́ pọ̀ sí nínú rẹ̀. Nítorí náà, mi ò ní nǹkan pàtó tí mo sọ pé mo fẹ́ ṣe fún ìpín ọ̀sẹ̀ rárá àti rárá bẹ́ẹ̀ yẹn.

Bẹ́ẹ̀ni ní ìwọ̀nba, mo fẹ́ran ìpàdé lórí fóònù nítorí pé ó mu rọrùn hàn fún ìyàn ibikíbi tí ìyàn bá wà láti darapọ̀ mọ́ ìpàdé hun. Nítorínà, mo fẹ́ran ìpàdé lórí fóònù, kò jẹ́ lára mi rárá, kò dẹ̀ fikún lára mi. Nítorí nà mi ò rí líka kún àbí mind.

Mo fẹ́ àwọn orin tó má ń fi ìbùkún fún ọkàn àwọn ènìyàn, gbé irú tí orin tó gbé Ọlọ́run ga àti èlé tó máa bùkún ọkàn mi. Irú àwọn orin tí mo fẹ́ràn nìyẹn. Daadaa àwọn orin tó ṣe pé màá gbọ́, tinú mi a máa dùn, tí màá sì máa ro àwọn ọrẹ tí Ọlọ́run ti ṣe.

Ohunkóhun tó bá wù mí ni mo máa ń jẹ ní ọ̀sán. Mi ò ní ìkànpàtó tí ṣe pé mo máa sọ pé mo ń jẹ ní ọ̀sán. Nítorínà, àwọn ohunkóhun tó bá ti wù mí tí mo bá dẹ́ rì ni mo máa ń jẹ. Nítorínà bí yóò ṣe lọ nìyẹn, mi ò kín jẹ àwọn nǹkan kan ní pàtó. Awọn nkan ti mo bá ri tí mo de fẹ́ran ni mo máa ń jẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn. Nítorí pé èèyàn tí ó bá ní àròjinlẹ̀ ló máa ń ro oríṣiríṣi nǹkan, ló dẹ̀ máa mọ̀ pé ilé ayé yìí ò pin sí ibìkan. Nítorí náà mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn. Nítorí oríṣiríṣi ìrírí ni mo máa ń rí ní ojojúmọ́. Màá dẹ̀ nílò láti sọ pé bí ọkàn mi ṣe gba nílẹ̀ àbí bẹ́ẹ̀kọ́.